Àwọn nǹkan tó wà ní àpò owó mi jẹ́ owó náírà murí márùn-ún, murí kan, àwọn owó tí ń fi ìtajà.

Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kankan ni pé, tí bá ti jí ní òwúrọ̀, mo máa fọnu, màá bọ́ sí ilé wẹ̀, màá wẹ̀, màá múra fún iṣẹ́. Mo dè máa jẹun náà kí tó jáde ní òwúrọ̀

Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ́kọ́ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni pé mo máa ń rí dájú wípé orúkọ tí bá fi síta, mo rí dájú pé orúkọ mi ni kí àwọn ènìyàn ba lè tètè mọ ẹni tí wọ́n bá sọ̀rọ̀

Àkókò tí ọ́fiìsì mi máa ń ṣí ni aago mẹ́jọ àárọ̀. Òṣìṣẹ́ ní ilé iṣẹ́ wa, oníkálukú wa gbọ́dọ̀ ti dé ibi iṣẹ́ kí aago mẹ́jọ tó lù. Kí iṣẹ́ tó bẹ̀rẹ̀, tó bá kọjá aago, òṣìṣẹ́ tó bá já, tó bá dé ilé iṣẹ́ lẹ́yìn aago mẹ́jọ.

Bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà mi ni pé bá jí ní àárọ̀, mo máa rí dájú pé mo ṣe ìdúnàádúrà mi. Ìdúnàádúrà mi máa ń bẹ̀rẹ̀ láti ago márùn-ún àárọ̀ sí ago mẹ́fà àárọ̀. Mo máa ń rí dájú pé mo ṣe ìdúnàádúrà mi kí n tó jáde lọ sí ibiṣẹ́.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi jẹ́ èyí tí à ń pè ní project management, data analysis. Ò je àwọn nǹkan tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Àwọn nǹkan tuntun tí mo fẹ́ kọ́ i a ran mi lọ́wọ́ láti lè gbé iṣẹ́ mi jáde dáadáa gẹ́gẹ́ bí i ṣe.

Bí mo ṣe máa ń ṣe irun mi ni pé, mo máa ń rí pé mo gẹrun mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ èmejì ní oṣù. Ọ̀sẹ̀ méjì ní, ọ̀sẹ̀ méjì méjì ni mo fi máa ń gẹrun. Ó dà mí rí pé mo máa ń fi ìpára, ìpára tirun, mo máa ń fi pa irun mi náà.

Bí mo ṣe maá ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi ni pé a máa rí pé tí a bá ń sọ̀rọ̀, oníkálukú máa ní sùúrù kí ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kó parí ọ̀rọ̀ tó ń sọ kí a tó dàánú sí ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́wọ́

Rárá o, èmi ò tíì gun alùpùpù rí. Ṣùgbọ́n alùpùpù jẹ́ nǹkan tí mo ń wò láti gun ní, nígbà kan ní ọjọ́ iwájú. Kò n ṣe pé bóyá ó rọrùn láti gun alùpùpù, ṣùgbọ́n mo ń lérò láti gun alùpùpù.

Ìgbọ̀nsẹ̀ tí mo máa lò ni ìgbọ̀nsẹ̀ funfun ta máa ń lò ní ilé ìyàgbẹ́. Ètì òní ọwọ́ tó rọrùn láti lè, láti lè, láti lè sàn teeyan bá lo ìgbọ̀nsẹ̀ tán.

Irú ojú ọjọ́ wò tí mo fẹ́ràn jù lọ ni ojú ọjọ́ àárọ̀ kùtù. Ojú ọjọ́ àárọ̀ kùtù jẹ́ ìgbà tí ó máa dára fún èèyàn láti tètè jáfáfá láti ṣe nǹkan tó máa ṣe ní àárọ̀ kí òun tó jáde síta.

Bí mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn ni wípé tó bá jẹ́ ọmọdé, èmi ni máa kọ́kọ́ ń na ọwọ́ sí ọmọdé gẹ́gẹ́ bí àgbàlagbà. Tó bá dẹ̀ jẹ́ àwọn ẹlẹgbẹ́ mi, a máa o ní bà ṣe máa ń gba ọwọ́ lọ́wọ́ ara wa. Tó bá dẹ̀ jẹ́ àgbàlagbà, mo fẹ́ gba ọwọ́ lọ́wọ́ ẹ̀, mo máa rí i dájú pé àgbàlagbà náà kọ́kọ́ na ọwọ́ síta, ẹ̀mí náà a dẹ̀ na owo tẹ́lẹ̀, ọwọ́ tún mi, màá dẹ̀ fi ọwọ́ sí mi di, ọwọ́ tún mi mú.

Orin tí mo fẹ́ràn gbọ jẹ́ orin tà ń pè ní hip hop. Ṣùgbọ́n èmi máa ń gbádùn orin bí ó bá ṣe rí, nítorí pé gbogbo orin ló dára. Ṣùgbọ́n orin tí mo fẹ́ràn jù lọ ni orin tí à ń pè ní hip hop.

Èso tí mo fẹ́ràn jẹ ju ni èso tí a ń pè ní èso máńgò. Èso máńgò jẹ́ èso tí ó máa ń wù ní ọdún kẹrin sí ọdún karùn-ún, oṣù kẹrin sí oṣù karùn-ún ní ọdún tuntun. Ìgbà yìí ni èso máńgò máa ń pọ̀ níta.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀. Agaga ọjọ́ àìkú ni ọjọ́ tí mo máa ń lọ sí ìjọsìn jù. Mo fẹ́ràn lílọ sí ìjọsìn.

Ráraá, èmi ò ní ọkọ̀. Ṣùgbọ́n ọkọ̀ jẹ́ ǹkan tí mo lérò láti rà ní ọjọ́ iwáajú nítorí ọkọ̀ máa ń jẹ́ kií ìrìn-àjò èèyàn yára. Ó máa ń jẹ́ kí èèyàn yára láti tètè dé ibi tí ó ń lọ nítorí pé ẹni tó bá fiẹsẹ̀ rìn àti ẹni tó bá gun ọkọ̀, wọn ò lè jọ dé ibi tí wọ́n ń lọ ní ìgbaà kan náà.

Bí ìgbéyèwò iṣẹ́ tí mo ṣe kẹ́yìn ṣe yí ni, ní ọ̀sẹ̀ tó kọjá ní ilé iṣẹ́, ọ̀gá mi fún mi ní iṣẹ́ kan láti gbé jáde. Ó dẹ̀ sọ pé ó ṣe pàtàkì pé mo gbé jáde ní ọjọ́ méjì. Fún ìyàlẹ́nu ọ̀gá mi, mo gbé iṣẹ́ yìí jáde ní ọjọ́ kan. Níbi iṣẹ́ náà dẹ̀ jáde dáadáa, ọ̀gá mi dẹ̀ rì dájú wípé wọ́n ṣe mí dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn íméèlì àìwúlò, ṣùgbọ́n àwọn íméèlì àìwúlò yìí, mo máa ń ríi dájú pé mo, mo yo wọ́n kúrò nínú íméèlì mi kí àwọn íméèlì mi kó ba à má lè pọ̀. Nítorí pé mo máa nílò láti lè tètè wo àwọn íméèlì mìíràn.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ nígbà ewé ni, ni ẹ̀kọ́ Furanse. Ẹ̀kọ́ Furanse jẹ́ ẹ̀kọ́ kan tí mo gbádùn láti ilé ìwé, ilé ìwé nítorí pé mo nífẹ̀ẹ́ sí èdè náà. Bí ìwà àwọn Furanse ṣe rí, bí wọ́n ṣe máa ń jẹun, bí wọ́n ṣe máa ń, ìwà wọn, ìṣe wọn, èdè wọn, mo nífẹ̀ẹ́ sí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí pé àwọn ìpàdé lórí fóònù máa ń jẹ́ kó rọrùn fún àwọn èèyàn tí wọ́n ò bá lè wá sí ìpàdé tọ́ bá lè wà níbí ìpàdé ní àpò ara wọn. Àwọn ìpàdé lórí fóònù ó jẹ́ kí ó yára láti lè tètè bá àwọn èèyàn sọ̀rọ̀ papọ̀ nítorí pé ìpéjọpọ̀ èèyàn mẹ́wàá tí a bá lè sọ̀ ní pé kí á ríra ní ojú, a má lè sọ̀ lórí fóònù.

Àwọn ǹkan ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi jẹ́ fóònù, kọ̀m̀pútà, Íńtánẹ́ẹ̀tì, ìjókòó, tábìlì, gègé ìkọ̀wé, a gbọ́dọ̀ ní ìwé náà àti laptop náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Tó bá jẹ́ pé orí fífọ́ ni, mo máa ń mu ẹ̀rọ ìlera ta ń pè ní oògùn, ta ń pè ní paracetamol. Tóba dẹ́ jẹ́ pé ibà ni ń ṣe mí, mo máa ń mu oògùn ibà. Nítorí náà, mo máa ń mu àwon erò ilera kí ara mi bá lè yá.

Èmi ò mọ àmì ìràwọ̀ mi o. Àwọn kan wà, wọ́n máa ń wo íńtánẹ́ẹ̀tì kí wọ́n ba lè mọ àmì ìràwọ̀ wọn. Èmi ò rí ìdí kan tí ó yẹ kí èmi fi mọ àmì ìràwọ̀ mi, nítorí náà ni ò mọ̀

Èmi ò kì n ná ara mi nítorí èmi ò rí ìdí kankan tó máa jẹ́ kí n fi ná ara mi. Ṣùgbọ́n àwọn mìíràn wà, wọ́n máa ná ara wọn. Ṣùgbọ́n èmi kọ́, èmi ò kì n ná ara mi.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ri atẹ́gùn. Àtẹ́gùn mi jẹ́ nǹkan tí ènìyàn ló ṣe. Kò dábí atẹ́gùn, atẹ́gùn àyíká wa.

Èmi ò kí ń lo eti kankan nítorí pé mi ò lu etí gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́ mi ò lu etí. Nítorí náà mo, mo ní etí. Obìnrin ni ó máa ń lu iye etí.

Bí mo ṣe máa ń gba iyì pé ní oríṣìíríṣìí, mo máa ń gba iyì láti ọ̀dọ̀ àwọn ẹbí àti ọ̀rẹ́. Iyì tí mo gba kẹ́yìn ni iyì látọwọ́ ọ̀gá mi ní ilé iṣẹ́ fún iṣẹ́ tí mo gbé jáde tó dẹ̀ jáde dáadáa. Inú ọ̀gá mi dùn pẹ̀lú mi.

Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkọse mi ni pé mo máa ń rí dájú pé mo kọ́kọ́ kọ àwọn nǹkan tí màá nílò sílẹ̀. Mo máa fi àyè àti àsìkò sí iwájú nǹkan ku ẹyọ kan tí mo fẹ́ ṣe.

Èmi ò ní àgbàlá òjò ní ilé mi nítorí pé t'ójọ bá ro, kò sí ibi tí àgbàlá òjò náà ò ní gbà jáde. Nítorí náà mi ò nílò fún àgbàlá òjò tó jọ bá ràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní ìgbà kankan. Kò ṣe pé bóyá ìgbà gbogbo ni màá ṣe ìsọdọ̀tun ọkàn, tí bá rí wípé mo nílò ìsọdọ̀tun ọkàn, mo máa ríi dájú wípé mo ṣe ìsọdọ̀tun ọkàn láì máa, láì máa fò.

Bẹ́ẹ̀ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan tó dára fún àwa ènìyàn láti fi lè tètè bá sọ̀rọ̀. Pẹ̀lú ẹ̀rọ ìgbésókè yìí ayé ti rọrùn fún wa láti fi lè bá oníkálukú sọ̀rọ̀

Ah! Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jiyan àgàgà tá bá ń sọ̀rọ̀ nípa, nípa bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí àwọn ẹbí. Mo máa ń fẹ́ràn láti jiyan nítorí pé a gbọdọ̀ rí i dájú wípé a sọrò bó ṣe yẹ. Nítorí náà mo fẹ́ràn bó ṣe ń jiyan.

Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù. Nígbà tí òtútù bá mú tàbí kẹ̀ tí ara mi ò bá yá tí òtútù bá mú mi, mo máa ń ríi wí pé mo wọ aṣọ òtútù mi láti lè bò mí kúrò nínú òtútù nitorí òtútù ò da fún ara. Nítorí náà, mo ní aṣọ òtútù.

Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ọdún méjì sẹ́yìn ni mo kẹ́yìn sunkún. Mo sunkún nítorí ara ọ̀rẹ́ mi tí kò yá. Nítorí ó rẹ ọ̀rẹ́ mi yìí gan-an. Ó dá ẹ ọ̀rẹ́ mi dé jẹ ẹni tó súmọ́ mi pẹ́kípẹ́kí.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ tí wón máa ń pè mí ní Gaga. Ó jẹ́ ẹ́, ǹkan tí àwọn ọ̀rẹ́ mi yọ láti nínú orúkọ mi tó dé bẹ̀re sì ńi pè mí. Orúkọ yìí tì wà pẹ̀lú mi láti ilé ìwé títí di òní.

Bẹ́ẹ̀ni mò ń pa ohun ọ̀ṣọ́ sára. Ìgbà mìíràn wà tí torí àwọn kan ò mọ bó ṣe ń sọ̀rọ̀. Nítorí náà tí wọ́n bá bù mi tàbí tí wọ́n bá ṣe nǹkan tí mo rí pé kò bójú mu, mo kò máa fojú fòó. Mà á kọ́ pa á sára kí gbogbo ǹkan kó ba lè kọlẹ̀ lọ dédé bẹ́ẹ̀.

Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pelu awon oníbàárà ni wípé, mo maa rí dájú pé mo kọ́kọ́ dé lásìkò kí oníbàárà kò kọ́ tó dé. Mo dẹ̀ máa rí pé mo máa ń kọ gbogbo ǹkan tí a máa sọ ní ìpàdé náà. Mo máa rí dájú pé mo kọ wọ́n sílẹ̀ kí ó lọ fún ìpàdé yìí. Nítorí pé a lè sí ní ìpàdé ká ṣe bẹ́ẹ̀ síi máa wá ọ̀rọ̀ tá a máa sọ.

Irú fóònù àgbéká tí mo máa ń lò ní fóònù tá ń pè ní Redmi 14C. Fóònù yìí jẹ́ fóònù Android. Mo fẹ́ràn fóònù yìí nítorí ó rorùn fún mi láti lò. Ó jẹ́ fóònù kan tí ó da.

Huh, mí ó kín ń ṣe yoga o. Mi máa rí pé mo máa ń lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi láti lọ máa ṣe ìdárayá. Mi ò kìí ṣe yoga, ṣùgbọ́n a rí pé yoga dá fún ara, ó máa ń Ó má ń jẹ́ kí gbogbo ará nà.

Irú ìbọsẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ni ìbọsẹ̀ tí funfun. Ìbọsẹ̀ funfun jẹ́ nkan ẹyọkan tí mo fẹ́ràn láti wọ̀ láti kékeré títí di ìgbà tí mo dàgbàyí. Mo má ń wọ̀ ní ìgbà tí òtútù bá ń mú mi nítorí ó má bo òtútù láti má mú ni ẹsẹ̀.

Rárá o, èmi jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran. Mo fẹ́ràn ẹran gidi gan ni. Bíi ẹran màálù, ẹran adìẹ, ẹran tòlótòló. Oríṣiríṣi ẹran ni mo fẹ́ràn. Kò sí ẹran tí èmi ò kí fẹ́ràn jẹ.

Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ ní wípé mo máa ń rí dájú wípé mo kọ́kọ́ mọ ìwà oníkálukú wọn kí kí n tó bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀ro. Nítorí ìwà oníkálukú ló máa ń jẹ́ ká mọ bí a ṣe máa bá oníkálukú máa sọ̀ro ní ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Mo máa ń ya àwòrán fún àwọn ọ̀rẹ́, fún àwọn ẹbí mi náà àti àwọn ẹgbẹ́ mi ní ibi iṣẹ́. Mo máa ń ya àwòrán fún wọn. Mo máa ń ya àwòrán lórí fóònù mi àti mo máa ń ya àwòrán pẹ̀lú girié kọ̀wé àti ìwé.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun nítorí pé a gbọdọ̀ rí i dájú wípé àwọn oníbàárà ta tí mọ̀ tẹ́lẹ̀ nìkan kọ́ ni wọ́n bá wa dowó pọ̀ tàbí àwọn nìkan ni wọ́n bá wa raja. A nílò láti rí i pé àwọn oníbàárà tuntun tó bá wá, a máa nílò láti pè wọ́n náà kó ba lè mọ ohun tí à ń tà àti ohun tí à ń ṣe.

Bí mo ṣe máa ń kojú ìṣòro iṣẹ́ mi ni wí pé mo máa ń rí dájú wí pé tí bá ń kojú sí ìṣòro, mo máa fi iṣẹ́ náà lẹ̀, màá farabalẹ̀, màá jókòó, màá wo ibi tí ìṣòro náà tí ń bọ̀ kí ba lè mọ bí mo ṣe máa ṣe ìwádìí àti bí mo ṣe máa ṣe ètò tí ó máa jẹ́ kí ìṣòro náà kúrò.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́. Mo máa ń wọ ìbọwọ́ fún àwọn àgbà àti àwọn òbí mi náà. Àgàgà òbí mi àti àwọn àgbàlagbà tó bá ju tó gẹ́gẹ́ bí ọmọdé. Èèyàn, èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àgbàlagbà tó bá jù lọ. Kò bá jẹ́ ẹbí tàbí, ọ̀rẹ́ tàbí àgbàlagbà, èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ẹni tó jù lọ.

Èmi ò ní àìsàn ìkórìíra fún oúnjẹ kankan. Pẹ̀lú pé mi ò kí ń jẹ àwọn oúnjẹ kankan, ṣùgbọ́n mi ò ní àìsàn ìkórìíra kankan fún oúnjẹ. Oúnjẹ tí n bá ń jẹ, mi ò kí ń ní àìsàn ìkórìíra kankan fún un.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn pé oúnjẹ mi. Mo máa ń pín oúnjẹ pẹ̀lú àbúrò tàbí Ẹ̀gbọ́n tàbí àwọn ọ̀rẹ́. Mo máa ń pín oúnjẹ pẹ̀lú ìgbámíì, mo máa ń pín oúnjẹ pẹ̀lú ẹni tí mì bá mọ rara gan. Mo máa ń pín oúnjẹ pẹ̀lú wọn nitorí ayé yìí ò le aà dẹ gbọdọ̀ mú ayé le.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn wíwọ awọn ìràwọ́ nítorí àwon ìràwọ́ yìí wọn dá ní alẹ́ láti máa wò, won máa ń taná, won máa ń dára, won máa ń dán ní alaalẹ́

Ìgbóná jẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi ni tí a ń pè ní AC. Ó máa ń jẹ́ kí inú ilé tutù dáadáa, ó máa ń jẹ́ kí orú kúrò nínú ilé. Ntorí náà mo fẹ́ràn ìgbóná jẹ́jẹ́ ta ń pè ní AC.

Ìgbà tí ó kẹ́yìn tí mo rin ìrìn àjò fún iṣẹ́ ni àmọ́, èmi àti àwọn ọ̀gá àti àwọn lára òṣìṣẹ́ wa ní ibi ilé iṣẹ́ a rin ìrìn àjò lọ sí ibi tí lára àwọn ọkọ̀ wa ti ń kó nkan ní orí omi.

Bí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ mi ni wípé tí fóònù mi bá dún síta tí bá ní ìpè láti bóyá ẹbí ni o tàbí ọ̀rẹ́ tàbí ẹnikẹ́ni, mo máa ń rí i dájú wípé mo tọrọ ààyè láti jáde lọ dáhùn fóònù mi.

Bẹ́ẹ̀ni, mo máa ńfi ìdáàbò bo orun sára. Tí ó bá di alẹ́ kí n tó sùn, mo máa n rí dájú pé mo da ìdáàbboò bo ara nítorí òtútù tàbí kẹ ti atẹ́gùn eèsì bá pọ̀ tí n bá dẹ́ fẹ̀ pa t'oru bá mú, mo máa n rí dájú pé mo da aṣọ bo ara.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn yíya woran Yíya àwọ̀n jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mo máa ń ya àwọn ọ̀rẹ́ tàbí àwọn ẹbí àti àwọn òṣìṣẹ́ mi mọ́ ibi iṣẹ́. Mo máa ń yá wọ́n ní àwọ̀ran.

Bí mo ṣe máa rí lílò àkókò mi nígbà tí mo bá wà nínú ìlà ni wípé máa rí dájú pé mo lo ogun mi. Tí bá lo ogun mi, ara mi á balẹ̀, ìlà náà máa fi mí sílẹ̀ díẹ̀, ara mi á ṣe, a lè jẹ́ kí n lè ṣe ohun tí mo fẹ́ ṣe.

Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá ni wípé, mo máa ń rí i dájú wípé gbogbo ǹkan tó bá nílò láti ṣe ní kíákíá, a rí pé a ṣe. Kí aago tó lọ, torí be kọ̀, a ni láti rí i dájú pé gbogbo ohun tí à ń ṣe, a ṣe ní kíákíá.

Ẹ gígé irun mi, o máa ń gé irun mi ní èèmejì ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì, èèmejì ní oṣù. Ọ̀sẹ̀ méjì ni mo fi máa ń gẹ irun. Mo ní máa ríi dájú wí pé mi ò ṣe láì máa gẹ irun mi ní ọ̀sẹ̀ méjì torí irun mi máa ń tètè kún.

Ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni wípé mo máa ń rí dájú pé mo jẹun ná kí ilé tó ṣú, bí ago mẹ́jọ alẹ́ ni mo máa ń jẹun alẹ́. Mo dẹ máa rí dájú pé màá wẹ̀, màá sì fẹnù náà kí n tó lọ sùn.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé lẹ́yìn tí ọ̀sẹ̀, iṣẹ́ bá ti parí, mo máa rí dájú pé ní ìparí ọ̀sẹ̀, mo máa jókòó ti àwọn ọ̀rẹ́, máa ṣeré, a máa ṣẹ̀fẹ̀, a máa rẹ́rìn-ín, a máa, a máa jáde.

Ẹ ní ìgbà kọ́ wà tí dókítà ní pé kí máa jẹ oúnjẹ tó lérò fún ìlera torí ìgbà náà ara mi, ara mi ò yá n torí náà kọ́ dókítà ní kí máa jẹ oúnjẹ tó lérò fún ìlera.

Rárá mi ò tíì lọ sí Àgọ́ rí, ṣùgbọ́n mò ń wo ìgbà tó máa dára jù láti lọ sí Àgọ́, torí ó ní àwọn ǹkan tí ó yẹ kí n ṣe ní lọ sí Àgọ́

Bẹ́ẹ̀ni mo máa ń rántí àlá mi. Ni ọ̀sẹ̀ méjì tó kọjá mo sì rí àlá kan títí di òní mo sì rántí àlá náà. Nítorí náà kọ́, ó di dandan kí èèyàn rántí àlá tí wọ́n bá lá, kó ba lè ṣàlàyé tàbí kó ba lè sọ fún ẹni tó bá túmọ̀ rẹ̀ fún wọn.

Uhm, èmi ò fẹ́ràn coffee. Tea ni èmi fẹ́ràn torí coffee jẹ́ ǹkan èyàn kan tí mo rí wípé kò fi bẹ́ẹ̀ lọ ní ẹnu àti pé tí ó, ó dáa láti tètè ṣe. Mo fẹ́ràn tea mi ní tutù, mi ò fẹ́ràn rẹ̀ ní gbígbóná.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran orin òkè. O jẹ́ nǹkan èèyàn kan tí mo fi máa ń ṣe ìdárayá. Mo fẹ́ran láti máa rin eré òkè. O máa ń jẹ́ kí ara le, o máa ń fún èèyàn níí, o máa ń jẹ́ kí èèyàn ní ìfọ̀kànbalẹ̀ tí o bá rí èèyàn náà.

Ọjọ́ ti mo fẹ́ràn jù lọ ní ọ̀sẹ̀ ni ọjọ́ ajé. Ọjọ́ ajé jẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀sẹ̀, nítorí ìgbàyí yìí ni ó máa sọ bí gbogbo ọjọ́ ọ̀sẹ̀ tó kù ṣe máa rí.